Èmi ò ki ṣe eeyan tó máa ṣe video àbí pé èmi fi bẹ́ẹ̀ fẹ́ràn video, but tó bá di ti dandan bí a bá dé pé iṣẹ́ wa ni mò ń bí àwọn ọmọ wa ṣe máa ṣe video, ìyẹn yà tò máa ṣe video. Ka joko bẹ́ẹ̀ tí ma ṣe video, báyẹn mí ki ṣe irù eeyan bẹ́ẹ̀. Àbí tó bá ní pé ó ní, ó ní àǹfààní.

Tẹ́ẹ̀lẹ̀ ni a mo ń ní ọkọ̀ táa mọ́ ń gun ọkọ̀ tó fẹ́ ka bọ̀ isin pẹ̀lú àwọn ọkọ̀ yan osì ní ìlú máa, so àwọn ọkọ̀ táa mọ́ ń gun, ọ̀dọ̀ àwọn ọkọ̀ méjì tí wà táa mọ́ ń gun lọ sí ilé, ìru àwọn ọkọ̀, àwọn gọ́ọ̀fù, pijo àti gbogbo ẹ̀, to jẹ́ àwọn ni àyè wọn fi ń gun lọ sínú tọ àwọn lafi máa ń gun káàkiri sí.

Bì mò sè ń mú omi nígbà ọwọ́ wọ́n ní bẹ, ìjọ mi wà tò jẹ pè mò lè mú omi tó ẹ̀mẹẹ̀wá ní gẹ́gẹ́ lọ́dún. Ìjọ mi sọ wípé mo ní mọ̀ mú omi ju ẹ̀mẹẹ̀wá bẹ́ẹ̀ máa ń lọ. Mo gẹ̀jẹ̀ tán pé mímú omi, mo fẹ́ gba omi lójú gbá mi, ó sì mọ dára lálẹ́ yìí. Òmì mí mú omi níjọ́ tí mo wá nígbè o rọrùn fún mi mọ̀ mú omi dáadáa. Lókè mí mú omi dáadáa, ó dára dára fún àrà.

Ọkùnrin lè mí, obìnrin òkí ń wọ ìbọn, àwọn obìnrin ńlá mọ̀ pẹ̀lú wọ ìbọn. Ẹ̀mi mọ ọ̀jọ̀ọ́kùnrin nkan ti mo máa ń wọ̀, ní ìná, gẹ́tò máa ń wọ̀ ní fìlà. Ìbọn òyìnbó wọ ìbọn, àwọn ẹgbẹ́ kòró ṣe, ìpẹ́ta àwọn ọkùnrin máa ń wọ̀, àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìbọn, wọ́n sì ní dífẹ́ndífẹ́ ta wò ìbọn, tí wọ́n wọ ìbọn wọn. Gẹ́gẹ́ wọ ìbọn ni láwọ̀lọ́wọ́, wọ̀ ẹ́yin tí ọmọ ọ̀jọ̀ọ́kùnrin fi ìlà ni wọ́n máa ń wọ̀.

Nǹkan tó rẹwà jù lọ̀dọ̀ tẹ̀mi ni pé ohun làwọn èṣo àti àwọn tí a ń pè wọ́n náà ní àgbààgbà. Kí ẹ bá ríi, kí ẹ bá ríi bó ṣe máa ń ṣe, bó ṣe bí àwọn èèyàn wọ́n ṣe máa ń rí àwọn ǹkan tó rẹwà jù tàbí wọ́n fine, won si máa ń jẹ́ kí ibi ilé tó rí bó ṣe ju ilé fún ẹ ṣe ti lè rí bí ilé yàtọ̀ sí ilé tó ní àwọn ǹkan tí èèyàn máa ń wá inù ile.

Nínú ǹkan tí a ń sọ pẹ̀lú àlejò tó bá wá sí ọ̀dọ̀ ẹni tó bá wáa kí yàn ni pé, "wọ́n má ń sọ̀rọ̀ ń pa Nàìjíríà àti bí ilé ayé gangan ṣerí gan." Nínú ǹkan tí a tún mọ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé, "Nípa ohun gan fúnra rẹ, kí ló fẹ́ ṣe? Kí ló kù tí o lè ṣe? Kí ni, kí ló tó rí wípé tí ẹni mọ̀ọ́ jẹ." Ó wà lọ́hùn tí wọ́n ń sọ pẹ̀lú àlejò.